Nígbà wo ni o kẹ́yùn lọ sílé oúnjẹ? Ọjọ́ ajé. Nígbà tí ebi pa mí ní ọwọ́ ọ̀sán ní ibi iṣẹ́, mo lọ sí ilé oúnjẹ tó wà ní ibi iṣẹ́ mi láti jẹ oúnjẹ ọ̀sán which is my lunch.

Ṣé o máa ń fín túràrí? Mi ò fẹ́ràn láti máa fín túràrí, torí mi ò like òórùn tó ń jáde nínú túràrí. Mi ò ní ìfẹ́sí rárá, ìdí nìyí tí mo fi ń fín.

Ìgbà mélòó ni o ń jẹ ìsinmi ọ̀sán rẹ bà? Oúnjẹ ìsinmi ọ̀sán mi, ó máa ń gba bí i wákàtí márùn-ún sí mẹ́rin kí n tó jẹ oúnjẹ ọ̀sán mi tí ń bá ti jẹ oúnjẹ àárọ̀

Ibo ni o fẹ lọ sí ìsinmi? Tí mo bá fẹ́ lọ fún ìsinmi, ó wùn mí kí n lọ sí ìlú àwọn ọkọ mi ní Benue State, ìlú Agbangwi.

Ṣé o fẹ́ràn lo èrò ìgbésókè? Mo máa ń lu èrò ìgbésókè dáadáa. Mo sì fẹ́ràn láti máa lo èrò ìgbésókè torí pé mo máa ń lo láti fi pe àwọn ènìyàn. Mo sì máa ń lo ní ibi iṣẹ́ mi náà.

Báwo ni o ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ? Mo máa ń ṣe ìrántí àwọn àdéhùn mi pẹ̀lú àlàmú orií fóònù mi. Nígbà mìíràn, màá sọ fún ọmọ mi pé kó rán mi létí.

Báwo ni o máa ń ṣe irun rẹ? Mo máa ń lọ sí sọ́ọ̀bù àwọn hairdresser tí mo bá fẹ́ ṣe irun mi, tàbí màá ní kí hairdresser wá sí ilé kí wọ́n wá bá mi ṣe home service irun mi.

Ṣé ó máa ń rọrùn nígbà tí o bá sùn? Bẹ́ẹ̀ni, ó máa ń rọrùn fún mi tí mo bá sùn. Pápá jùlọ tí mo bá sùn sí orí bẹ́ẹ̀dì mi, mo máa ń sùn dáadáa. Máa gbé orí lé pílò mi. Eléyà jẹ́ kí oorun náà rọ̀ mí lọ́rùn.

Ṣé o máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ ninú ẹ̀rọ ìgbésókè? Mo máa ń bá àwọn alábàáṣiṣé mi sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rọ ìgbésókè, mo sì máa ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn òbí mi pẹ̀lú ẹ̀rọ ìgbésókè. So mo máa ń ọ́pọ̀lọpọ̀ ènìyàn ni mo máa ń bá sọ̀rọ̀

Nígbà wo ni o kẹ́yìn sunkún? Ẹkún ayọ̀ máa ń wà. Ìgbà tó kẹ́yìn, ẹkún tó kẹ́yìn tí mo sun ọ ní ẹkún ayọ̀, ẹkún ìdùnnú. Ìkan nínú àwọn ọmọ ìjọ mi tó ti ń wá ọmọ tipẹ́tipẹ́ ó bímọ. Nígbà tí mo gbọ́ pẹ̀lú ìdùnnú ni omijé fi jáde ní ojú mi.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó lẹ́rù fún ìlera? Gbogbo oúnjẹ tí mo máa ń jẹ ló máa ń ṣe ara lóore, ó sì da fún ìlera ọkàn mi. Oúnjẹ tó bá máa pa ìlera mi lára mi ò kín ń jẹ ẹ́. Maá kúkú jẹ oúnjẹ tó máa ń fún mi ní ìlera pípé.

Nígbà wo ni o máa ń gé irun rẹ? O ti pẹ́ tí mo ti gé irun mi. N ti e le rántí pé ìgbà báyìí ni mo ti gé irun mi gbẹ̀yìn. Ó wù mí kí n gé náà ṣùgbọ́n irun jẹ́ ẹwà obìnrin, ìdí èyí ni mi ṣe gẹ́

Ṣé o máa ń jẹ gum? Tí ó bá jẹ chewing gum tí a máa ń chew, mo máa ń jẹ ẹ. Tí ó bá jẹ́ gum tí a fi ń lẹ ìwé, èmi ò kí ń jẹ gum tí a fi ń lẹ ìwé. Gum tí ẹnu ń jẹ ni mi máa ń jẹ.

Ṣé o fẹ́ran ra oúnjẹ ounje òpópónà? Mo máa ń jẹ oúnjẹ mi nínú ilé tàbí kí n ra oúnjẹ ní ilé iṣẹ́ mi. Oúnjẹ tó ń tà ní òpópónà mi ò kí n jẹ.

Báwo ni ó ṣe máa ń tọ́jú ara rẹ? Mo máa ń jẹ oúnjẹ tí ó dára to lè ṣe ara lóore. Mo sì máa ń lọ sí ilé ìwòsàn láti lọ rí dókítà. Máa ń ṣe àyẹ̀wò ara mi tonítoní kí n rí i pé mo wà ní ìlera pípé.

Ṣé o ti bèrè ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ olùṣètò? Ẹ̀rọ. Mo máa ń bèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ àwọn ènìyàn, bóyá olùṣètò tàbí alábàáṣiṣẹ́pọ̀ mi tàbí àwọn alábàgbé mi tàbí àwọn ọ̀rẹ́ mi. Kò sí ẹni tí mi ò le béèrè ìrànlọ́wọ́ ní ọwọ́ rẹ̀ tan bá ti wà ní ààyè láti ṣe ìrànlọ́wọ́ fún mi.

Àkókò mélòó ni o máa ń jẹ oúnjẹ alẹ́? Oúnjẹ alẹ́ mi, mo máa ń jẹ ní dédé ago mẹ́fà. Nígbà mìíràn, ó máa ń wọ ago méje. Ṣùgbọ́n mo máa ń gbìyànjú pé títí ago mẹ́fà kí n tí jẹ oúnjẹ alẹ́ mi, kí n tó lọ fi ẹgbẹ́ lélẹ̀

Kí ni ohun mímu tí o fẹ́ràn jù? Ohun mímu tí mo fẹ́ràn jù ohun ni Maltina tàbí fruit juice. Tí bá rí maltina tó tutù, mo ní'fẹ síi tàbí fruit juice tí ó tutù náà.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe? Àwọn iṣẹ́ àkànṣe jẹ́ iṣẹ́ tí mo máa ń ṣe pàtàkì lọ tí mi bá ní nnkan kan láti ṣe. Máa lọ ṣe iṣẹ́ ìkànṣe sí ní ibi iṣẹ́ mi tàbí ní inú ilé.

Nígbà wo ni o kẹ́yìn lọ síbi orin? Ọjọ́ Satide, mo lọ síbi orin ní ilé ìjọsìn wa, èyí tí à ń pè ní rehearsal tí gbogbo àwa akọrin tí a máa ń ṣe ní ọjọ́ Satide. Mo lọ síbẹ̀, a sì kọrin yin olorun.

Kí ni o máa ń ṣe nígbà tí òjò bá ń rọ̀? Tí bá wà ní ibi iṣẹ́ mi tó jò bá ń rọ̀, màá máa ṣe iṣẹ́ mi. Mi ò ní torí òjò pé mi ò ní ṣe iṣẹ́. Tí bá sì wà nínú ilé tí òjò bá ń rọ̀, yala kí ń máa wo television tàbí kí ń máa dáná oúnjẹ. So iṣẹ́ tí òjò bá kámọ mi lọ́wọ́ ni màá ṣe.

Ṣé o ní aṣọ wíwẹ̀? Mo ní aṣọ wíwẹ̀, aṣọ tí a pè ní swimming trunk tí mo máa ń fi ń wẹ̀ tí bá lọ sí swimming pool tàbí tí bá lọ sódò láti lọ wẹ̀, aṣọ yìí ni mo máa ń wọ.

Ṣé o fẹ́ràn lọ sí etí òkun? Mo nífẹ̀ẹ́ sí pé kí n máa lọ sí etí òkun. Tí àwọn èèyàn bá ń lọ sódò láti lọ pa ẹja, èmi máa ń tẹ̀lé àwọn ẹ̀gbọ́n mi lọ sí etí òkun. Máa sì máa ń wo nǹkan tó ń ṣe. Bo ṣe ń yọ edé kúrò nínú àwọ̀n.

Ìgbóná jẹ́je irú wo ni o fẹ́ràn nínú yàrá rẹ? Nínú yàrá mi, ohun tí mo fẹ́ràn óun ni AC tó máa ń mú inú ilé tutù. Mi ò fẹ́ nǹkan tó máa ń mú inú ilé gbóná torí ibi tí a wà lọ́rilẹ̀ ede Nàìjíríà ó jẹ́ ìlú kan tó gbóná.

Báwo ni o ṣe máa ń rí nínú àkókò nígbàtí o bá wà lórí ilà? Mo máa ń dúró de àkókò mi, mi ò kí n sáré ju orí ilẹ̀ lọ. Mà á dúró títí di àkókò tó máa fi kàn mí ti wọ́n ma fi dá mi lóhùn lórí ila.

Ṣé o fẹ́ràn rin ategun? Mo fẹ́ràn láti máa rin erin ategun, torí tí bá rin ategun, eleyii ló máa gbé mi lọ sí òkè. So mo fẹ́ràn láti rin ategun, yálá ni mí ṣé, ní àárin awon egbẹ mi.

Ṣé o máa ń pe àwọn oníbàárà tuntun? Mo nífẹ̀ẹ́ sí láti pèdè àwọn oníbàárà tuntun, torí mo wà oníbàárà tó máa bá mi máa ra ọjà ní gbogbo ìgbà. So ìdùnnú mi ni láti ní oníbàárà tuntun tí yóò máa ra ọjà ní ọwọ́ mi.

Báwo ni o ṣe máa ń mọra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà? Mo máa ń wọ aṣọ ilé, aṣọ tó bá rẹwà, aṣọ tó fine, ó lè jẹ ṣòkòtò, ó lè jẹ gáùn, ó lè jẹ skirt àti blouse mo máa ń wọ.

Ṣé o fẹ́ràn wíwo àwọn ìràwọ̀? Bẹ́ẹ̀ni, mo máa ń wo àwọn ìràwọ̀, bọ̀ mí kì í ṣe awọ̀rawọ̀ o. O lè wà níta bóyá ní ọwọ́ alẹ́ kí n máa gba tẹ̀gùn, máa fi yẹn wo àwọn ìràwọ̀ lókè.

Ṣé o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí ọ̀sí? Ọwọ́ ọ̀tún ni ọwọ́ tí mo máa ń lò ní gbogbo ìgbà. Bóyá mo fẹ́ fọṣọ, mo fẹ́ tẹ̀bà, mo fẹ́ dáná, mo fẹ́ lọ aṣọ, ọwọ́ ọ̀tún ni mo máa ń lò.

Ṣé o jẹ́ ènìyàn tí ó máa ń ṣe ètò ǹkan? Bẹ́ẹ̀ni, elétò ni mí. Mo fẹ́ràn kí gbogbo ǹkan mi kó wà ní ètò ètò. Mo fẹ́ràn báṣe máa ń ṣe ètò ǹkan. Bóyá a fẹ́ ṣe party a máa bẹ̀rẹ̀ ètò, báṣe máa bẹ̀rẹ̀, báṣe máa mu ìbà, máa to àga, ta máṣe, mo fẹ́ràn láti má ṣè.

Ṣé o fẹ́ràn wà ní òòrùn? Èmi ò fẹ́ràn láti máa wà nínú òòrùn. Òòrùn máa ń ta mi ní gbogbo àra mi. Ibi, ibo, ibi ni mo máa ń fẹ́ràn láti wà. Mi fẹ́ràn láti máa wà nínú òòrùn.

Nígbà wo ni o kẹ́yìn lọ rí dókítà? Bí àti tó bí oṣù kan ni àbí oṣù kan ààbọ̀ tí mo ti lọ rí dókítà. Mo lọ ṣe àyẹ̀wò ibà màléríà lọ́dọ̀ dókítà.

Ìgbà mélòó ni o máa ń ṣe àyẹ̀wò ìméèlì rẹ? Ojoojúmọ́ ni mo máa ń ṣe àyẹ̀wò ìméèlì mi, mi ò lè sọ pé iye ìgbà báyìí. Gbogbo ìgbà tí mo bá ní message lórí ìméèlì mi, ó máa gbé jáde lórí fóònù mi, máa sì ló wo.

Báwo ni o ṣe máa ń bá àwọn oníbàárà rẹ sọ̀rọ̀? Bí mo ṣe máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀, mo se máa ń bá oníbàárà mi sọ̀rọ̀. A máa ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí customer sí customer, ọmọ ìyá sí ọmọ ìyá, ẹ̀gbọ́n sí àbúrò. Kò sí special kan bí a ṣe ń sọ̀rọ̀.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ìméèlì rẹ? Ètò ìméèlì mi, ó jẹ́ ọn tí mo máa ń wọ̀ ìméèlì mi. Ó yẹ kí mo máa wọ̀ ní ojoojúmọ́ ni mo máa ń wo ìméèlì mi. Mo lè wo láàárọ̀, mo lè wo lọ́sàn án, mo lè wo lálẹ́. Gbogbo ìgbà tí n bá ní message, n mo máa lọ n wo.

Ṣé o mọ àwọn aládùúgbò rẹ dáadáa? Gbogbo àwọn tó wà ní àdúgbò mi ni mo mọ̀. Awon ti won wa ile to sun mo ile mi, awon to wa ni ile to jin si ile mi ta n jo gbe ni adugbo.

Báwo ni ó ṣe máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí? Àjọyọ̀ ọjọ́ ìbí mi ò jẹ́ àjọyọ̀ tí mo máa ń fi dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run, mi ò kí ń ṣe ayẹyẹ onípati rẹpẹtẹ. Mo kan máa ń dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run pé ó dá mi sí mo wà láàyè àtaálàfía.